Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, pàápàá jùlọ ní àkókò tí mo bá fẹ́ kọ ara mi jọ tàbí tí mo bá fẹ́ ṣiṣẹ́ dáadáa láìsí wàhálà. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ̀lú kọ̀npútà mi tàbí fóònù mi, ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí máa ń ràn mí lọ́wọ́ gan ní gbogbo ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó máa ń dín ariwo àyíká mi ku kí n lè fojú sí ohun tí mo ń ṣe. Níbi tí ariwo bá ti pọ̀ jù, bí i níta, nílé tàbí níbi tí ènìyàn bá pọ̀, mo rí i pé lílo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí jẹ́ kí ìṣọ̀kan àti kí ọkàn mi balẹ̀, ó ń jẹ́ kí ìṣọ̀kan wà, ó ń jẹ́ kí n lè fojú sí ǹkan tí mo bá ń ṣe, láìrí pé mo ń ṣe ní bó ṣe wù mí. Mi ò kan lo fún iṣẹ́ nìkan, nígbà mi mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti gbọ́ orin, ó ṣe pàtàkì gan fún mi. Orin ṣe pàtàkì gan fún mi, ó wà lára ǹkan tí mo máa ń lò fún jù. Láti gbọ́ ẹ̀kọ́ náà, mo máa ń lò ó láti gbọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ bíbélì ni o tàbí ẹ̀kọ́ sùkú ni tàbí ẹ̀kọ́ tó máa ṣe ayé mi ní ànfàní tàbí láti gbọ́ ìjíròrò tó lè tún ọpọlọ mi ṣe. Orin kan tàbí ohùn kan tí mo gbọ́ nípasẹ̀ ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí, ó lè yí ìmọ̀lára mi padà, ó lè yí ìmọ̀lára ènìyàn padà tàbí ǹkan tí ènìyàn ń là kọjá nígbà náà, ó lè yí padà sí rere. Ó sì lè fún ni ní ìtùnú lẹ́yìn ọjọ́ tí èèyàn má ti ṣiṣẹ́. Síbẹ̀, mo tún mọ̀ pé kò da kí ènìyàn má lò ó ní àlòjù, kí ènìyàn má lò ó ní ojoojúmọ́. Nígbà mi mo fẹ́ gbọ́ àyíká mi dáadáa. Ìgbà mìíràn mo dìde máa ń sọ wípé mi ò ní lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí lónìí o, mi ò lò ó lónìí. Tí mo bá fẹ́ gbọ́ ǹkan kan lórí kọ̀npútà mi, mà á dúró sílé mi, mà á máa gbọ́ ní láìlo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí kí n lè máa gbọ́ bẹ́ẹ̀ ni wípé ẹnìkan ń sọ̀rọ̀ sí mi, ó ń sọ̀rọ̀ fún mi, ayé ó ń sọ̀rọ̀ ní àyíká mi. So mo dìdi máa ń ṣe báyi nígbà mìíràn. Nígbà mi, tí àwọn ènìyàn bá sọ̀rọ̀, mo máa fẹ́ kó jẹ́ wípé mo gbọ́ ǹkan tí àwọn èèyàn ń sọ, kí n gbọ́ fúnra mi, kí ń má má lo, ẹ̀, ìgbà mìíràn tí ènìyàn bá sẹ́ńdì ǹkan sí mi ní orí fóònù mi, mà á rí i wípé ìgbà mìíràn mi ò ní lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí, mà á gbé sé tì mí, mà á dé gbọ́ ǹkan tí ẹni ẹ bá ń sọ láti inú fóònù mi wá sí mi létí. Ni tite mi o, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ti di ìránṣẹ́, ó ti di bí ìránṣẹ́ fún èèyàn ni àti irinṣẹ́ kan tí ó máa ń rán èèyàn lọ́wọ́ láti ṣètò ara ènìyàn ra dá, láti ṣiṣẹ́ dáadáa náà àti láti dàbòbò ìlera ọpọlọ ènìyàn. Torí ariwo kò da. Ariwo nígbà mi, ó má ń jẹ́ kí eyan ṣe àṣìṣe. Nígbà mi ariwo kò jẹ́ kí ǹ lè ṣiṣẹ́ dáadáa. Ní sókí, bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáadáa, mo máa ń lò ó torí pé ó ń jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú àláàfíà àti ite lọ̀run àti kí n lè ṣiṣẹ́ dáadáa láìsí ariwo, láìsí ǹkan tí ó máa jẹ́ kí mà ṣiṣẹ́ dáadáa.